Dáadáa, mo ti ṣe rí dáadáa. Gbogbo èèyàn ló ti sìna rí dáa dáa. Ni Gbogbo èèyàn ló ti sìńa rí dáadáa. Nítorí pé tí a bá sì ńa ko, kò sí ibi tá lè wá èèyàn ju sí wàhálà tó wà nílé. Tí èèyàn bá sì ńa láyé, kò sí ibi tí èèyàn lè wá, ah, èèyàn ju, tí èèyàn lè wá, ah, èèyàn ju sí wàhálà tó wà nílé. Gbogbo èèyàn ló ti sì ń rí. Ẹ̀mi gan an ti sì ńa rí dáadáa. Mo ti sì ń rí. Mo ti sì ń rí dáadáa. Kò sí dá kí èèyàn má sì ń. Àmọ́ ní ilé ayé, èèyàn gbọ́dọ̀ sì ńa ní sá, èèyàn gbọ́dọ̀ sì ńa ní ní ilé ayé, èèyàn gbọ́dọ̀ sì-- nítorí pé tí èèyàn, tí èèyàn bá sì ń, èèyàn ò ní mọ̀, ah, ọ̀nà òtítọ́ láti le rìn. Ẹ̀yàn ò ní mọ̀ ọ̀nà òtítọ́ láti le ẹ̀yìn. Ṣì ń.